Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Aà, mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò torí pé kí ni, aà, ó jẹ́ ǹkan tó jẹ́ tó bá lọ wà á pẹ́ kọ̀ tó o dé. Mo sì máa ń pílánì kalẹ̀ bóyá bí ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta. Màá wo bó un nkan ó ṣe lọ, bó ó sì ni yóò ṣe ṣẹ torí pé ìrìnàjò jẹ́ ǹkan tó wúlo púpọ̀. Ó sì ṣe wà ùn àti múra rẹ̀ gan-an, gbogbo múra tán kan wà á sì rí pé ó ní ìmúra tọọ̀tí mú. So nígbà tí ẹ̀yin bá fẹ́ múra fún ìrìn ìrìnàjò, èèyàn máa ka ọjọ́ mélòó ni mo fẹ́ lò àti ìgbà wo ni mo fẹ́ ṣe àti kí ni ǹkan kan tí mo fẹ́ yọ àti bó ni gbogbo yóò ṣe já sí.

Ṣé ẹ̀yìn rẹ máa ń fọ ọ? Ẹ̀yìn mi ó máa ń fọ òó, kì í ṣe ǹkankan tí mo understanding. Ṣé ẹ̀yìn ì wo níbi bẹ́ẹ̀ kò yé mi dáadáa torí pé ede téè ko n bí bóyè emi síi ni mi ò mọ torí pé ọmọ ilé ìwé lé mi náà. Tó bá ṣé pé ọmọ ilé ìwé ko ni mí ni ó yẹ kí ó yé mi ju bẹ́ẹ̀ sí kọ́ lọ, ṣùgbọ́n mi ò ní tí mo fẹ́ so.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Èmi ò jẹ́ ẹnìkan tó ti é fẹ́ràn pizza torí pizza ò sí lára àwọn ǹkan tí mo ń láìkì. Ó sì jẹ́ pé pizza awon yẹ kan máa sọ n pare ni. Ẹlòmíì gan, májè, àmọ́ wọ́n kàn sun pare, èsì ìju máa jẹ. Èmi lẹ́yìn àwọn oúnjẹ wà ní oúnjẹ ìbílẹ̀. Èmi ò fẹ́ràn oúnjẹ kankan torí bí pizza torí pé kíni pizza èmi believe pé oúnjẹ àwọn ẹyinbo ni. Ṣaàtì fún mi ní àmàlà àbí ṣẹ́mọ àbí rẹ́ ìrẹsì. Tó bá yí sí pé snacks ni láfe sọ ní, tọ̀, èmí mo ń gbádùn bí bunsì, panké, à kekì àti pizza kosi ntí mo fẹ́ fi pizza ṣe. Nígbà tẹ̀wá ṣọ̀ sọ pé ǹkan tó wà lórí pizza, ẹni tí ó fẹ́ràn pizza, ṣé o lè wáa fẹ́ràn ǹkan kan tó wà lórí pizza, mi ò rò pó possible torí ẹ ni mo fi ní èmi ò fẹ́ràn pizza kosi ni tí mo fẹ́ fi pizza ṣe torí pé kíni ó jẹ́ ǹkan tó jẹ́ pé kó jẹ́ ẹ̀ jẹ́ ǹkan tó wù mí. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan wà tó wù mí ọ but, eléyìí kò sí lára àwọn ǹkan tó wù mí. Tó bá bí ẹlòmíì pé bó ti jẹ́ ló ṣe rí, wọn á ṣàlàyé pizza bó ṣe rí láti ó ké dé lè. Ṣùgbọ́n èmi nígbà tó bá bími pé ní bo ni pizza ṣe rí, gaskía i ní ìparọ̀fùn o. Kódà mi ò ti rí ǹkan kan tó wúlò nínú pizza. Ìká tẹ̀wá, ìká tẹ̀wá ká bá ní pé màá wo speciality rẹ̀.

Oṣù wo ni a bí ọ? Bí ẹ sẹ bímí ni osùn tí wọn bí mi ní í ṣe Ẹfẹ́kinsaláí fún yín ni àbí kin kan dárúkọ rẹ̀. Oṣù ta bí mi jẹ́ oṣù tó jẹ́ àǹfààní nínú àwọn oṣù, ó sì jẹ́ oṣù tó wúlò nínú gbogbo oṣù ààyè. Wọ́n bí mi ní oṣù Ọ̀tẹrẹ́ èlú, wọ́n sì bí àwọn àbúrò mi lóṣù to tẹ̀le mi naa. Ẹ̀sìn mi jẹ́ oṣù kan tó jẹ́ pé àwọn ènìyàn sì le gbé ti ọjọ́ ìbí wọn ju ọdún kan lọ. Ó jẹ́ oṣù tí mo mú ní pàtàkì, bó sì jẹ́ oṣù tí jẹ́ pé òun mi ó sì wo àwọn tí wà nínú àdúgbò mi. Tí ó bá rí pé oṣù náà kọ́ ni oṣù ta bí mi ni bóyá ń bá lọ ká máa tíńjú pé mi fẹ́ran oṣù náà. Àmọ́ oṣù náà máa jẹ́ pé àwọn ta bí nínú oṣù náà pọ̀ púpọ̀. Tí wọ́n bá bèèrè àwọn ènìyàn ta bí nínú oṣù náà, ẹrí pé wọ́n wọ́n pọ̀ púpọ̀, bóyá ó dáwọ́ jẹ́ ìbẹ̀rẹ̀ oṣù ni o. Baba mi ò ní wọ́n púpọ̀ láyé ìgbà tí wọ́n bí wa ni, ọlọ́run nìkan ló yé. Àwọn ọmọ wọn gbádùn oṣù náà, mo sì láìkẹ́ oṣù náà.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rírin àlàáfíà, ọwọ́ Ọlọ́run ló wà. Mo sì la máa ń pe láma ń bẹ́ pé kó ṣe àlàáfíà fún wa. Mo dúpẹ́ fún Ọlọ́run gbogbo orin tí mo máa ń rin ò kí lọlẹ̀ àlàáfíà mo máa ń rin. Ọlọ́run náà mo sì bẹ́ pé èyí tí màá tún máa rìn lónìí lọ́la lójoojúmọ́ kó jẹ́ àlàáfíà. Rírin àlàáfíà máa ṣe Ọlọ́run. Ó jẹ́ pé a sì ń bẹ. Awon nkan kan bẹ nígbà tí ìyẹn bá fẹ́ rìn àlàáfíà ìyẹn ó ṣe kíni, ìyẹn yóò bẹ ọ́ lọ́hun. Nígbà tí a bá bẹ lọ́tun ìhùn á wakọ̀ safely. Eeyan ò ní wà rọ́ún. Drive safe. Oon nà pé ẹni tó bá wakọ̀ gbogbo àwọn, à, òfin wíwá wọ, òfin.